Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ mi, olórí iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tí ó dán mọ́rán, nítorí wípé tí ẹníyà bá ti mọ ìwà fún oníwà, òun ló máa jẹ́ ọ̀rẹ́ njè òré. Olórí iṣẹ́ mi kò fi àyè gba ọ̀lẹ rárá, ó fẹ́ràn láti ṣe iṣẹ́ ní kíákíá, láì fi falẹ̀. Ẹni tí ó bá sì tí mọ ìwà rẹ̀ bí eléyìí, a ní ìgbádùn tó pọ̀ lórí ọ̀dọ̀ rẹ̀. Nítorí ó tún jẹ́, ó jẹ́ obìnrin tí ójẹ wípé kò fi àyè gba ìmẹ́lẹ́, bẹ́ẹ̀ kò dẹ̀ fi àyè gba kí ẹyàn máa pẹ́ dé ibi iṣẹ́. Mo nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní abẹ́ rẹ̀ ni mo ti wo àwọn àwòkọ́se rẹ̀, mo sì wo ìwà tí ó níìfẹ̀ sí àti èyí tí ò níìfẹ̀ sí. Èyí tí ó sì níìfẹ̀ sí mo ti ra ká láti máa ṣe, nítorí tí èèyàn bá ní ìbáṣepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú olórí iṣẹ́ ènìyàn, kò kí ń fi àyè gba kí èèyàn máa ní oríṣìíríṣìí wàhálà àbí oríṣìíríṣìí àtakò ní ibi iṣẹ́. Tí ìbáṣepọ̀ àárín ọmọ iṣẹ́ àti ọ̀gá iṣẹ́, olórí iṣẹ́ rẹ̀ ò bá dán mọ́rán, àwọn àtakò ìjà àti àwọn awuyewuye kankan yóò máa wáyé láti ọ̀dọ̀ ọmọ iṣẹ́ sí ọ̀gá iṣẹ́ tàbí láti ọ̀dọ̀ ọ̀gá iṣẹ́ sí ọ̀dọ̀ ọmọ iṣẹ́. Eléyí ọ̀sì bojú mu a máa fa ìdíwọ́ àti ìdènà bá iṣẹ́ tí èèyàn fẹ́ ṣe. Ṣùgbọ́n tí èèyàn bá ní ìbáṣepọ̀ tí ó dán mọ́rán tí ẹ sì bu ọ̀wọ̀ fún olórí iṣẹ́ rẹ̀, àwọn iṣẹ́ tí èníyàn bá ní láti ṣe ní kíákíá yóò máa bọ́ sípò ní àìsí ìdíwọ́ tàbí ìdènà. Tí ìbáṣepọ̀ à, ọmọ iṣẹ́ àti olórí iṣẹ́ bá sì dán mọ́rán, àwọn àǹfààní tí ó wà láàárín, àwọn àǹfààní tí ó wà fún ènìyàn ní ibi iṣẹ́ á máa bọ́ sí ní àìsí ìdíwọ́ kankan. Mo ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú olórí iṣẹ́ mi nítorí àwọn ìwà tí ó fẹ́ràn àti ìwà tí kò fẹ́ràn ni mo ti mọ̀. Ó sì, ó sì jẹ́ èèyàn tí ójé wípé tí o bá tẹ̀lé ìlànà rẹ̀ kò ní sí wàhálà àbí ìdènà. Ó fẹ́ràn kí a bọ̀wọ̀ fún èníyàn èyí sì jẹ́ nǹkan tí ó ṣe kókó ní ilẹ̀ Yorùbá. Bí òun ṣe ń fi íbọ̀wọ̀ fún èníyàn, àwọn ọmọ iṣẹ́ tí ó wà ní ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó fẹ́ kí a bọ̀wọ̀ fún tí mo sì ń ṣe dáadáa. Ó jẹ́ ẹni obìnrin tí ó ní ìfẹ́ràn, tó fẹ́ràn mi, tó nífẹ̀ẹ́ mi gidigidi nítorí iṣẹ́ tí ó yẹ kí n ṣe lákòókò ni mo máa ń ṣe. Ni ọ̀pọ̀ ìgbà, ní ìgbà mìíràn báyìí, ní ẹ̀yìn ọdún, a sọ ọ̀rọ̀ gidi nípa mi, a sì fi ẹ̀bùn gidi fún mi nítorí iṣẹ́ takuntakun tí mò ń ṣe. Èèyàn gidi ni ó jẹ́, ó sì jẹ́, ó jẹ́ ẹni tí ó ti dàgbà jíẹ́ èyí tí ó jẹ́ wípé bí ìwà ìyá ni ó ń wú fún àwọn ọmọ iṣẹ́ rẹ̀, tí àwọn ọmọ iṣẹ́ rẹ̀ sì ń fún un ní ọ̀wọ̀ tí ó yẹ.

Ọ̀rọ̀ mìíràn tí mo ń lò tí àwọn ibo mìíràn kò, tí kò ní yé wọn ni, à, ọ bá ní wọ́n ń gbé kalẹ̀, a máa ń sọ wípé a gbé ǹkan kalẹ̀ ní ilẹ̀, a, ọ̀dọ̀ tẹ̀mi. A ní wọn gbé kalẹ̀, ṣùgbọ́n àwọn mìíràn á ní wọ́n gbe sílẹ̀. Àwọn kíní Yorùbá náà ní eleyìí ṣùgbọ́n tí mo bá ń sọ nínú èdè, èdè, ẹ̀ka èdè Yorùbá tí wà ní ìlú ibi tí mo ti wá, kò ní yé àwọn mìíràn láti ẹ̀ka ibo mìíràn ní orílẹ̀ Yorùbá. Gbé kalẹ̀ túmọ̀ sí kí wọn gbé ǹkan sílẹ̀, a tún máa ní wọ́n gbé lélẹ̀. Àwọn mìíràn tí mo mọ̀ tó máa ń lo irú ọ̀rọ̀ yìí ni àwọn ìpínlẹ̀ àwọn ìlú Òndó gangangangan. Wọ́n á ní wọ́n gbé ǹkan kalẹ̀ tàbí wọ́n gbé lélẹ̀, wọ́n gbé sílẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn, ìyẹn Yorùbá gangangangan máa ń sọ, wọ́n á ní wọ́n gbé ǹkan sílẹ̀. Èyí túmọ̀ sí kí a gbé ǹkan sí orí, sí ibi kan kí a gbé sí ibi kan. O ní túmọ̀ pé wọ́n gbé kalẹ̀ àbí wọ́n gbé sílẹ̀. Ó sì tún túmọ̀ sí tí a bá ní wọ́n gbé ǹkan kalẹ̀, àwọn ǹkan tí àwọn ilẹ̀ Yorùbá mìíràn bí Ọ̀ṣun tàbí Ọ̀yọ́ máa ń sọ ni wípé tó bá ní wọ́n gbé ǹkan kalẹ̀ bíi pé a forí ǹkan sọ̀lẹ̀, a dá òun kan sílẹ̀ pé bí wọ́n ní wọ́n gbé ilé ìwé yìí kalẹ̀ ní ọdún báì báì báì. Ṣùgbọ́n tí àwọn, àwa bá fẹ́ lò níbi tí èmi ti wá, a bá ní wọ́n gbé ǹkan kalẹ̀ pé ẹ kan gbé ǹkan sílẹ̀ ni. Bíi pé a fi, a gbé abọ́ yìí kalẹ̀, ìyẹn ni wípé a gbé abọ́ yìí sílẹ̀, ní ká kan gbe sílẹ̀. Àwọn, àwọn tí mo túmọ̀ tí ó máa ń lò ni àwọn tí ó jẹ́ ọmọ ìpínlẹ̀ àbí ìlú Òndó gangangangan. Won a ní wọ́n gbé ǹkan yìí kalẹ̀ àbí a gbé abọ́ yìí kalẹ̀, a gbé ìgbálẹ̀ yìí kalẹ̀, a gbé agogo yìí kalẹ̀, a gbé sílẹ̀. Àbí àwọn mìíràn a ní wọ́n gbé kiní yìí lélẹ̀, wọ́n gbé, wọ́n gbé sí, wọ́n gbé lélẹ̀ èyí tó túmọ̀ sí wípé wọ́n gbé sílẹ̀. Àwọn ará ìlú ibo mìíràn bí a ní Abẹ́òkúta tàbí Ọ̀yọ́ tàbí Ọ̀ṣun won a ní ǹkan tó bá ní wọ́n gbé kalẹ̀ àbí wọ́n gbé lélẹ̀ bíi wípé a dá kiní yìí lọ́jọ́ báì báì ni kìí ṣe wípé a kan gbé sílẹ̀. Bí tó bá sọ ọ̀rọ̀ yìí kò kì í yé wọn ní ìgbà mìíràn. Ṣùgbọ́n àfi tí o bá túmọ̀ rẹ̀ fún wọn pé, à, ǹkan tí ó ń sọ ni yìí ki o to sáré yé wọn.

Èmi ò mà fi bẹ́ẹ̀ni àwọ̀ tí mo fẹ́ràn jù nítorí ó máa ń ṣòro fún mi láti mú nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù. Àwọn àwọ̀ tí mo nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ràn jù, mo máa dárúkọ bíi mẹ́ta. Tó jẹ́ wípé mi ò lè ṣe kí n má wọ̀ọ́ òhun ni àwọ̀ dúdú, mo nífẹ̀ẹ́ rẹ. Mo sì nífẹ̀ẹ́ àwọ̀, àwọ̀ funfun. Mo tún wá nífẹ̀ẹ́ àwọ̀ bí i ti ilẹ̀, àwọn àwọ̀ eléwé, ìyẹn green. Mo nífẹ̀ẹ́ àwọ̀ brown, àwọ̀ búráwùn, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an ni. Kò sí ìgbà tí mi ò le wọ aṣọ àwọ̀ dúdú tàbí bàtà àwọ̀ dúdú, kò sì sí nǹkan tí ó bá lọ pẹ̀lú. Nítòótó, àwọ̀ funfun nǹkan tí mo nífẹ̀ẹ́ rẹ̀ sí ni fún bóyá bíi aṣọ bùbá. Mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ fún bí i ṣòkòtò tàbí nǹkan tí a ń wọ̀ sí ìsalẹ̀ àbí fún bàtà. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ rẹ̀ fún bùbá. Àwọ̀ dúdú báyìí, mo nífẹ̀ẹ́ àwọ̀ dúdú gan-an. Yálà fún ṣòkòtò o tàbí fún ẹwù o tàbí fún síkẹ̀tì o tàbí fún bàtà o tàbí fún ìgò ojú o tàbí fún à fìlà orí o tàbí fún àpò àgbéléwọ́ àbí á báàgì. Mo nífẹ̀ẹ́ àwọ̀ dúdú gan-an nítorí kò sí nǹkan tí ó bá lọ. Rárá, rárá, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an. Mo sì nífẹ̀ẹ́ àwọ̀ búráwùn nítorí ó ṣe é pò papọ̀ pẹ̀lú oríṣiríṣi àwọ̀. Yálà bí i àwọ̀ pupa, àwọ̀, àwọ̀ eléwé àbí àwọ̀, àwọ̀ olómi aró bí i búlúù, bí i, à, bí i àwọ̀, bí i wáìnì. Ó ní ṣe pẹ̀lú bí mo ṣe mọ bí a ṣe ń lo àwọ̀ papọ̀. Ṣùgbọ́n àwọ̀ búráwùn náà ó máa ń lọ pẹ̀lú oríṣiríṣi ọ̀nà, ó sì ba àwọ̀ ara mi nu. Mo sì tún nífẹ̀ẹ́ àwọ̀ gírìn nítorí ó ní ṣe pẹ̀lú iru gírìn tí ó tún wáá jẹ́ o. Ṣùgbọ́n mo ní, nífẹ̀ẹ́ àwọ̀ gírìn nítorí òun náà lọ pẹ̀lú oríṣiríṣi àwọ̀ mìíràn. Mi ò fi bẹ́ẹ̀ ni àwọ̀ kan pàtó tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Ṣùgbọ́n mo ní oníruúrú bí mẹ́ta sí mẹ́rin tí mo fẹ́ràn. Àmọ́ èyí tí mo máa ń lò jù ni àwọ̀ dúdú nítorí gbogbo nǹkan tí n bá fẹ́ rà mo máa ń fẹ́ rà ní àwọ̀ dúdú nígbà mìíràn bí i bàtà o bí ẹ̀wù o bí i fìlà àbí ìgò, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an. Àwọ̀, àwọ̀ sì jẹ́ nǹkan tí ó ní ṣe pẹ̀lú nǹkan ara ènìyàn. Nítorí bí o bá ṣe nífẹẹ àwọ̀ kan sí ni o ṣe máa ń ní sí ní nǹkan ìní rẹ yálà ni ǹkan ìní àbí aṣọ tàbí bàtà tàbí nǹkan tó ń lò nínú ilé oúnjẹ, ní inú yàrá rẹ. Tó bá ṣeé ṣe gan-an àwọn tí ó fẹ́ràn bíi àwọ pink wọ́n lè kun ilé wọn ní bíi pink yẹn. Wọ́n lè kun gbogbo rẹ̀ ní pink àbí kí wọn ra gbogbo ǹkan ìlò wọn ní ilé oúnjẹ ní pink. Ṣùgbọ́n nítorí pé èmi ò ní àwọ̀ ẹyọ kan pàtó tí mo nífẹ̀ẹ́ sí, mo máa ń fẹ́ràn láti po àwọ̀ papọ̀. Òun ló jẹ́ n fẹ́ràn dúdú yìí nítorí mo lè pòópọ̀ pẹ̀lú onírúurú àwọ̀ mìíràn.

Ọbẹ̀ ilá jẹ́ ọ̀kan lára àwọn ọbẹ̀ ilẹ̀ Yorùbá tí ó jẹ́ wípé a fi ń jẹ oúnjẹ òkèlè. Ko sí oúnjẹ òkèlè ti ọbẹ ila o baa lo. O sì jẹ ọbẹ ti o máa ṣe kókó fún àwọn oúnjẹ òkèlè yìí bíi iyán, bíi àmàlà, bíi ẹba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọbẹ̀ ilá jẹ́ ọbẹ̀ tí ó dára púpọ̀ tó sì ṣe, tí í àwọn ènìyàn mọ̀ ní ilẹ̀ Yorùbá. Ọ̀nà mẹ́ji ni a fi ń ṣe ọbẹ̀ ilá. Yálà ni ọbẹ̀ funfun. Ìyẹn ni funfun láì fi ata sí tàbí ilá alásèpọ̀. Tó bá jẹ́ eléyìí tí a ò fi ata si yiií, ohun ni àwọn ilá funfun tí jẹ wípé tí a bá ṣe ni funfun, a ṣẹ̀ máa wá fi omi ọbẹ̀, ìyẹn bóyá ata dídin àbí omi ọbẹ̀ sí i lórí tí a máa fi jẹ oúnjẹ òkèlè. Ọbẹ̀ ilá funfun yìí, ǹnkan tí a máa ń fi ṣe òju, tí a bá rẹ ilá tán, a kan máa fi iyọ̀ díẹ̀ àti ìsebẹ̀ iyen maggi kékeré pẹ̀lú irú lọ́pọ̀lọpọ̀, a fi máa ṣe. Tó bá ti ó díẹ̀, a kìí jẹ́ kí ilá kí ó pẹ́ jù lórí iná kí ó máa ba à já. A fẹ ki o fa ta bá ti sè tan o tán, a kan máa bu sí abọ́ fi omi ọbẹ̀ lé lórí. Ṣùgbọ́n ilá lásèpọ̀ ohun ni ó jẹ́ wípé a máa kó gbogbo èròjà sí i. To jẹ pé tí a bá ṣe, tí a bá ti fẹ́ ṣe ọbẹ̀ ilá alásèpọ̀ yìí, a máa kọ́kọ́ ṣe ata ọbẹ̀. Ìyẹn bí a máa lo ata, a máa fi irú sí i, a máa fi ìsebẹ̀ sí i, a máa fi ǹnkan tí a fẹ́ fi sí i bíi bóyá ẹja, bíi ìpọ̀mọ́, bíi ẹran, a máa sì kó ó àti máa rẹ́ ẹ́ ila yìí sílẹ̀. To ba tii ho dada, a ma fi epo diẹ sii, a maa wa da ila yìí si láti ro papọ̀. Ti bá ho díẹ̀, ohun ni ilá alásèpọ̀ ni pé a ṣe gbogbo ẹ̀ pàpọ̀ àti ẹja àti ẹran tí o fẹ́ fi sè é àti iyọ̀ pẹ̀lú irú àti maggi tó ba fẹ́ fi sè é. O máa kó gbogbo rẹ̀ sí i. Eléyìí kò nílò wípé a ṣẹ̀ ń bu omi ọbẹ̀ sí i lórí àbí ata. A kìí fi ṣi. Òun nìkan ni a máa fi jẹ oúnjẹ yìí. Ó sì máa ń dùn gan ni. Àwọn èèyàn fẹ́ràn ilá lásèpọ̀ yìí gan ni ju ilá funfun lọ nítorí to bá ṣe papọ̀ báyìí, ó máa ń ní àwọn adùn tí ó yàtọ̀ gan ni. Ọkùnrin àti obìnrin ni ó fẹ́ràn ilá lásèpọ̀ gidi. Ni àwọn ìlú mìíràn ní ẹ̀yà ilẹ̀ Yorùbá bí i àwọn Oǹdó, wọ́n fẹ́ràn láti fi ilá funfun yìí jẹ oúnjẹ pẹ̀lú omi ọbẹ̀ yàtọ̀ sí èyí to jẹ wípé àwọn ilẹ̀ bíi Ọ̀yọ́, bíi Ọ̀ṣun, bíi ògùn, àwọn Abẹ́òkúta máa ń lo ewédú. Àwọn Oǹdó fẹ́ràn láti lo ilá dípò ewédú. Àwọn òndó fẹ́ràn ila gan an ni bẹ́ẹ̀ ni èmi fẹ́ràn àra mi gan. Mo fẹ́ràn ilá láti fi jẹun. Àgàgà ilá lásèpọ̀ nítorí ó máa ń dùn, ó sì máa ń lọ ní, ó máa ń jẹ́ kí oúnjẹ lọ ní ẹnu dáadáa. Tí èèyàn bá fi ọbẹ̀ ẹ̀fọ́ jẹ àmàlà, a máa dí sí i èèyàn lọfún. Ṣùgbọ́n tí èèyàn bá fi ọbẹ̀ ẹ̀fọ́ jẹ ilá, ó máa ń ran òkèlè lọ́wọ́ láti lè lọ dáradára, ní ọ̀nà ọfún ènìyàn. A máa ń ta ilá ní ilé ìtajà dáadáa. Bo ti é je wípé ila alasepo yìí o fii bẹ́ẹ̀ wọ́pọ̀ ni ile ìtajà ṣùgbọ́n ila funfun a maa taa ní ilé ìtajà oúnjẹ. Ìyẹn àwọn ìyá tó ń ta bóyá bíi àmàlà tàbí iyán wọ̀nyìí, wọ́n máa ń ta ilá dáadáa. Wọ́n lè máa fi bẹ́ẹ̀ ta alásèpọ̀ nítorí mi ò bá padì rí. Ṣùgbọ́n ilá eléyìí funfun yìí, a máa ń ta dáadáa. Ilá jẹ́ ọbẹ̀ tí ó dùn tí ó sì, tó ṣọ̀wọ́n gan ni, tó dára láti jẹ. Ilá sì máa ń ṣe ara ní àǹfààní nítorí ó dúró gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn vegetables ni tó sì ń ṣe ara lórí gidi àwọn èròjà ara rẹ̀. Orí bí i èròjà ara èso máa ń ṣe àǹfààní fún ara lọ́pọ̀lọpọ̀.

Bi mo ṣe máa ń rin ìrìnàjò pẹ̀lú àwọn ọmọdé, àwọn ọmọdé ṣòro bá a rin ìrìnàjò ṣùgbọ́n tí mo bá fẹ́ bá àwọn ọmọdé rin ìrìnàjò, mo máa ra àwọn nǹkan oúnjẹ jíjẹ àti nǹkan mímu sínú àpò mi nítorí wípé wọn máa ń bèèrè fún oúnjẹ ní ọ̀pọ̀ ìgbà wọ́n sì máa ń bèèrè fún omi tí wọ́n bá ń rin ìrìnàjò. Ti ma n se àwọn, eeh, ètò nǹkan tí, tí wọ́n wá nílò láti tọ̀ àti yàgbẹ́ ní ọ̀nà, ní inú ọkọ̀. Mo máa ń ṣe ètò nǹkan tí wọ́n lè fi tọ́jú ara wọn tí wọ́n bá fẹ́ yàgbẹ́ àbí tí wọ́n bá fẹ́ tọ̀. Mo máa ń ṣètò àwọn nǹkan tí wọ́n lè fi nu ara wọn kó tó di wípé ni mò ń lọ. Mo sì máa ń ṣètò nǹkan tí wọ́n máa fi, máa fi bá ara wọn ṣeré bí i àwọn táàbù, àwọn nǹkan tí wọ́n lè máa wò tàbí nǹkan ìṣeré tí wọ́n lè fi ṣeré tí wọ́n bá lọ. Nǹkan tí mo ṣe máa ń fi wọ́n lọ́kànbalẹ̀ ni wípé mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ wípé ìrìnàjò tó ń rìn à fún eré ni kò sí nǹkan láti bẹ̀rù fún. Mo sì máa ń jẹ́ kí fi wọ́n lọ́kànbalẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n fi ń ṣeré bí i àwọn tábù wọ́n. Mo sì máa ń ra àwọn nǹkan tí wọ́n nílò láti fi ṣeré àti nǹkan tí wọ́n máa jẹ, tí wọ́n máa mu nínú ọkọ̀. Nípa báyìí ọkàn wọn máa ń balẹ̀ tí wọ́n bá wà nínú ọkọ̀. Àwọn nǹkan tó nira ni wípé àwọn ọmọ kékeré ní wàhálà oríṣiríṣi nǹkan ni wọn máa ń bèèrè nínú ọkọ̀. Ẹ̀mí ì máa ń sunkún dáadáa, ẹ̀mí ì máa ń béèrè oríṣiríṣi nǹkan, ẹ̀mí ì sì ni a fẹ́ tọ̀, a fẹ́ yàgbẹ́ ní ẹ̀ẹ̀mẹwa, ẹ̀ẹ̀mẹsan. Ilé ì máa ń jẹ́ kó. Ẹrù tí ènìyàn bá kó nígbà tí ènìyàn bá ń rin ìrìnàjò pẹ̀lú ọmọdé ó máa ń pọ̀ nítorí ó máa fẹ́ ṣe, ó máa fẹ́ tọ́jú ọmọ tí ó gbé dání, tí òun gbé lọ. Nípa báyìí tí èmi àti ọmọ kékeré tèmi bá rin ìrìnàjò, mo máa ń ṣe àkọsílẹ̀, ṣe, eh, ètò gbogbo nǹkan tí wọ́n nílò láti fi jẹ́ kí ìrìnàjò yìí rọrùn fún mi. Mo máa ra oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ dáadáa ṣùgbọ́n kì í ṣe oúnjẹ tí ó lè mú kí ènìyàn máa yàgbẹ́ lórèkórè. Àwọn oúnjẹ ìwọ̀nba àti omi tí ó pọ̀ dáadáa àti nǹkan tí wọ́n lè fi ṣeré tí wọn ò fi ní máa sunkún àbí ṣe jọ̀gbọ́n nínú ọkọ̀. Àwọn nǹkan ìṣeré wọ̀nyí bí i, à bí tábù tí wọ́n lè wò àbí bí i nǹkan ìṣeré pẹpẹpẹ tí wọ́n lè fi ṣeré àti oúnjẹ tí wọ́n lè jẹ pẹ̀lú omi tí wọ́n lè mu. Bẹ́ẹ̀ ni mo sì máa ń fi wọ́n lọ́kànbalẹ̀ wípé wọ́n lè sùn, wọ́n lè ṣe ìere nítorí mo wà níbẹ̀ pẹ̀lú wọn. Mo sì máa ń tún, ah, fi wọ́n lọ́kànbalẹ̀ dáadáa wípé mo wà pẹ̀lú wọn. Mo sì máa ń ṣètò nǹkan tí wọ́n lè fi tọ́jú ara wọn yálà tí wọ́n bá ṣe ìgbọ̀nsẹ̀ àbí tí wọ́n bá fẹ́ tọ̀ ní inú ọkọ̀.

Ero ti mi o le se aisi re ni ero agbeka iyen fóònù ti mo n lo. Mi ò le ṣe aláì lo fóònù mi rara, rara nítorí ó jẹ́ ǹkan tẹ́ wípé mo máa ń lò dáadáa. Tí mo máa ń lò fún pípè o, fún iṣẹ́ o, fún àti ra ǹkan àti ṣe gbogbo ǹkan àti ṣe ìwádìí àwọn ọ̀rọ̀. Ẹ̀rọ yìí ni mo máa ń lò. Mi ò le ṣe aláì lo ẹ̀rọ àgbéléwò mi, ìyẹn fóònù mi. Mi ò le ṣe aláì lo rara, rara, rara. Tí mi ò bá lo ẹ̀rọ mi ní ààrin wákàtí mélòó kan, à, ó máa dàbí ẹni wípé ǹkan ti ṣe olódì mi ni. Mo fẹ́ràn ero mi gan-an ni, nítorí kini o si ni be láti fẹ́ràn. Ó ní ènìyàn fi ń ṣe iṣẹ́ e ẹ̀rọ yìí ni èèyàn ń lò láti fi, láti fi ṣiṣẹ́, láti fi ra ọjà. Óhun ni èèyàn ń lò láti fi ṣe onírúurú ǹkan. Óhun ní èèyàn ń lò. Ó ní ènìyàn ń lò láti fi ṣe onírúurú ǹkan. Ẹ̀rọ yìí ni ènìyàn ń lò láti fi ṣe onírúurú ǹkan. Óhun ní ẹ fi ń ra ọjà. Ni tí ẹ bá fẹ́ ra ǹkan ní ilé ìtajà ńlá, òhun ni wọ́n fi ń sanwó. Òun ni wọ́n fi máa ń ṣe ìwádìí ní orí ẹ̀rọ ayélujára. Óhun ni mó tún fi máa ń dáa inú ara mi dùn tí èèyàn bá lọ sí àwọn social media boya bí TikTok tàbí bí Facebook láti lè pani lẹ́rin-- pa ara ènìyàn lẹ́rin. Ó tún, ó tún máa ń mú kí ọkàn mi kúrò ní àwọn ìrònú aye, ìrònú iṣẹ́. Tí mo bá sì gba iṣẹ́ náà, òun náà ni ó máa ń ṣe, ó máa ń ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ yìí. Òhun ni mi ò lè ṣe aláì sí rẹ̀. Igbati mi o le fi se alai, ti mo le farada láì lo ero mi ko ju bi boya bi wákàtí mẹ́ta si mẹ́rin. Ìyẹn tí ń bá de wá ń ka ìwé lọ́wọ́ ni mo máa fi sílẹ̀ tí mo lè má lò. Tí mi ò bá lò rara, màá rí bíi pé ààrùn àbí àìsàn n ṣe olódì mi ni. Mo maa n ri bi wípé mi o ni nkankan ti mo n se ni aye mo ni nípa báyìí mo fẹ́ràn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹ̀rọ àgbéká mi, ẹ̀rọ tí mo fi ń lo íńtánẹ́ẹ̀tì, tí mo fi ń lo ẹ̀rọ ayélujára. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ni. Mo sì máa ń lò ó dáadáa nítorí ó n pa owó wọlé. Ó tún máa ń mú kí n mú ìrònú kúrò ní, ó tún máa ń mú kí n mú ìrònú kúrò ní àwọn ǹkan tó le máa bá mi nínú jẹ. Ó de máa ń ràn mí lọ́wọ́ láti san. Máa tí ó mú ayé dẹ́rọ̀ fún mi tí mo bá fẹ́ ra ǹkan, tí mo bá fẹ́ pé ènìyàn, tí mo bá fẹ́ ṣe ohunkóhun, tí mo bá fẹ́ ṣe ìwádìí. Iṣẹ́ gidi ni ó ṣe fún mi. Mo sì nífẹ̀ẹ́ rẹ̀ gan ni.

Bẹ́ẹ̀ni mo ma se imoju duwon software mi gẹ́gẹ́ bi ẹni to n lo ero àwọn apple, iyen iphone. Gbogbo órèkórè lo máa ń fi ìwé, ẹ̀rọ ránṣẹ́ wípé ó tó àkókò láti ṣe ìmójúduwon àwọn sóftware mi. Nítorí láìṣe ìmójúduwon yí, ó máa ń kóba àwọn iṣẹ́ kankan lórí ago ẹ̀rọ bí, àwọn nǹkan bí time, time screen, screen time, àwọn nǹkan mìíràn bí àwọn ápù tí èèyàn fẹ́ downloadù, èèyàn lè má ri ṣe tí èèyàn bá ṣe ìmójúduwon àwọn sóftware eyan. Nígbà miran ti software bati gbo bi eleyi, ti eyan ose imojudiwon o ma n fa kí fóònù máa, máa ṣe sún kẹrẹ fà kẹrẹ kí èèyàn fẹ́ ṣe nǹkan lórí rẹ̀ kí ó máa, kí ó máa lọ dédé bí ó tiyẹ́ kí ó lọ. Nígbà mìíràn tí èèyàn bá fẹ́ downloadù nǹkan tí èèyàn bá fẹ́ fi gba nǹkan láti orí ẹ̀rọ ayélujára, a máa fà bí ìgbín nígbà mìíràn tí èèyàn ò bá ṣe ìmójútó àwọn sófútúwẹ́ẹ̀. Ó ṣe kókó láti ṣe ìmójúduwon àwọn sófwarẹ̀ nítorí tí ó bá ṣe pàtàkì, àwọn ẹ̀rọ wọ̀nyí wọ́n ò ní gbé, wọ́n ò ní ṣe nǹkan àtúnṣe tó yẹ kí ènìyàn, tó yẹ kí èèyàn ní lórí ẹ̀rọ èèyàn tí wọ́n ò ní ṣe ìmójú, wọ́n ò ní máa ṣe àtúnṣe àbí ṣe fi kún nǹkan tó yẹ kí ó wà lórí ẹ̀rọ èèyàn tí ó bá ní ìdí kan pàtó àbí ìdí kan sí èkejì. Nípa báyìí, ó ṣe kókó nítorí àwọn tí ó ní ẹ̀rọ wọ̀nyí tó ń ṣe ẹ̀rọ àwọn alábòójútó wọ́n ríi wípé ó ṣe kókó ni wọ́n ṣe ṣe. Tó sì, ó sì ṣe dandan fún ẹni tó bá ń lo ago yìí, tó bá ń lo ẹ̀rọ yìí láti ṣe ìmójútó àwọn sóftware. Tí èèyàn bá ṣe ìmójúduwon àwọn sóftwareẹ nígbà mìíràn, àwọn àkíyèsí kan máa ń bá ẹ̀rọ èèyàn, àwọn ìgbé, àwọn nǹkan tuntun mìíràn, àwọn nǹkan tuntun mìíràn, àwọn nǹkan tuntun mìíràn máa ń wọlé sórí ago èèyàn sórí ẹ̀rọ èèyàn yìí. Tí èèyàn bá ṣe ìmójúduwon àwọn sóftware àti àwọn ápù tó yẹ tí èèyàn ò ní àǹfàní àti downloadù tẹ́lẹ̀, èèyàn lè downloadù rẹ̀. Àwọn iṣẹ́ mìíràn tí èèyàn ò rí ṣe lórí ẹ̀rọ èèyàn, èèyàn á rí ṣe. Yálà lórí fóònù mi o, ẹ̀rọ mi tàbí lórí, tàbí lórí laptop, tàbí lórí laptop, yálà lórí fóònù tàbí lórí laptop. Mo máa ń ṣe, mo máa ń rí pé mo ṣe ìmójúduwon àwọn software mi nítorí ó ṣe pàtàkì gan ni. Mo sì, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ lọ létòlétò lórí, ẹ̀rọ mi. Ó máa ń jẹ́ kí iṣẹ́ lọ létòlétò láìsí ìdìwọ̀ àbí ìdènà. Ó sì máa ń, ó sì máa ń jẹ́ kí n ní àǹfàní láti gba àwọn nǹkan tuntun, àwọn nǹkan tó lè ṣe mí láǹfàní sórí ẹ̀rọ mi. Àwọn bí ápù gidi, àwọn bí, àwọn bí iṣẹ́ gidi, àwọn bí, àn, sáìtì tí ó yẹ kí n lè wọ̀, ó máa jẹ́ kí n lè wọ bẹ́ẹ̀ tí bá ti ṣe ìmójúduwọn sófware mi. Mo fẹ́ràn láti ṣe ìmójuduwon yí nítorí mi ò kí ń fẹ́ kí ẹ̀rọ mi kí ó máa fà bí ìgbín nígbà tó yẹ kí ó máa yára bí àṣá ní gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Nípa báyìí, mo fẹ́ran láti ṣe ìmójúduwọn software mi ní gbogbo ìgbà tí àwọn alábòójútó, ní gbogbo ìgbà tí àwọn alábòójútó bá ti sọ wípé ó tó àkókò láti ṣe ìmójúduwọ̀n ni mo máa ń ṣe ìmójúduwọn software mi.

Mo kọ́ ẹ̀kọ́ láti inú àṣìṣe ní ìgbà tí i mo ya ènìyàn ní owó tí kò yẹ kí ń ya ẹnì yen. Nítorí pé mo fi inú wẹ́nú, nítorí pé mo fi inú wẹ́nú, mo jẹri ẹni yìí lo jẹ kii ya ẹni yìí lówó, owo yìí sì jẹ owo ile ìwé, ṣùgbọ́n nítorí ẹni yen wà ni ipò to jẹ ipò elege, ipò to nílò ìrànlọ́wọ́ gidi gan-an ni, tó sì jẹ́ ẹni tó jẹ́ ọ̀rẹ́ sí mi. Mo wo wípé "owó ilé-ìwé yìí?" Nígbà tí wọn tí máa bèèrè ní ilé-ẹ̀kọ́ kí ń ṣì yá náà di ìgbà tí ó dá wípé "oṣù báyìí báyìí, òun máa da owó yìí padà." Mo sì ya ẹni yìí ni owo yìí, ṣùgbọ́n láì mò mi, àṣẹ wípé abamọ ni maa ba bo níbẹ̀ àti wípé mo maa tẹ ni ṣùgbọ́n koto di pé mo ya ẹni yìí ní owó, mo fi ọ̀rọ̀ yìí rún, mo fi tó ẹ̀gbọ́n mi létí. Ẹ̀gbọ́n mi sì wí pé "má ṣe yá ẹni yìí ní owó o. Owó máa ń ba ọ̀rẹ́ jẹ́, ó máa ń ba mọ̀lẹ́bí jẹ́ gan. Ká má wà á tọ sọ wí pé ọ̀rẹ́ tá i ṣe ọmọ ilé kan, wipé kí n má ṣe yà ẹni yìí ní owó yìí, kí i di owó mi mú. Ṣùgbọ́n tí bá fẹ́ ya ẹni yìí ní owó, á jẹ́ owó tí mo lè gbà gbé, tí mo lè fi i lẹ̀. Kì í ṣe bí owó tó ní kókó tó ṣe tó pọn dandan bí owó ilé-iwẹ́." Sùgbọ́n mo sọ bí ẹni pé "mo ti gbọ́." Sùgbọ́n nínú ọ̀kàn mi, mo sì ya ẹni yìí lówó. Nígbà tí ń gbẹ̀yìn gbẹ̀yìn, ẹni yìí yìí fún mi ní owó mi, ó di "Mò ń bọ̀, màá san lọ́la, màá san lọ́tunla." Nigbà tí ó yá, ó sọ di ìjà, ó sọ di ìjà, ó sọ di aṣọ, ó sọ di, ó sọ di wàhálà, awuyéwuyé dé. Ní ẹni tóuń o bá bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ mọ́, ò wà kú bí màá ṣe rí owó. Ṣùgbọ́n mo kọ́ ẹ̀kọ́ níbẹ̀ wipé owó tí èèyàn o bá lè fi i lẹ̀, tí èèyàn o bá lè gbà gbé, kò yẹ kí ènìyàn máa ya ènìyàn. Rárá rárá. Owó tí èèyàn bá ti lè gbà gbé nìkan ni kí èèyàn máa ya ènìyàn. Èni tó ràn mí lọ́wọ́ náà ṣì ni ẹ̀gbọ́n mi. Ẹgbọn mi lo se ìrànlọ́wọ́ fún mi to ran mi lọwọ láti ba mi san owo ile ìwé yìí to si ki mi ni ilo gidigidi. Lótọ mo gbọ́, kùbákùgbe ọ̀rọ̀ nípa ṣẹ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n mo kọ́ ẹ̀kọ́ láti ibẹ̀ láti mọ̀ wípé owó tí èèyàn o bá lè fi i lẹ̀, tí èèyàn o bá lè bu ènìyàn, kò yẹ kí èèyàn máa ya ènìyàn. Ṣùgbọ́n tí èèyàn bá dẹ̀ wá fẹ́ ya ènìyàn ní owó tí èèyàn ò lè bu ènìyàn, kí àkọsílẹ̀ wà wípé "ẹni báyìí báyìí yá owó yìí kan sì jọ bu ọwọ́ sí ìwé pé "ìgbà báyìí ni o máa san owó náà." Mi ò fẹ́ràn láti ya owó láti ìgbà yìí. Mi ò fẹ́ràn láti ya owó lọ́wọ́ ènìyàn. Bẹ́ẹ̀ni mi o fẹ́ràn láti yaa ènìyàn lówó. Mi ò kì í ya èèyàn lówó mọ́. Ìrírí yìí jẹ́ nǹkan tó kà mí láyà tó sì bà mí ínú jẹ́ nígbà náà wípé "ṣẹ́ wípé ọ̀rẹ́, ẹni tí a pè ní ọ̀rẹ́ lè da ènìyàn tó tó bi i eleyìí?" Sùgbọ́n ara ìrírí ayé náà ni èèyàn fi i kẹ́kọ̀ọ́, èèyàn sì fi i mọ àwọn nǹkan tó yẹ kí eeyan ṣe àti nǹkan ti o yẹ kí èèyàn ṣe, ìgbésẹ̀ tó yẹ kí èèyàn gbé àti èyí ti o yẹ kí èèyàn gbé. Ní àkókò tí ó yẹ àti èyí tí ó tọ́. Mo sì ti kọ́ ẹ̀kọ́ láti ara rẹ̀ wípé "yiyá ènìyàn lówó kò ní ṣe pẹ̀lú, ìwọ nìkan, ó ní ṣe pẹ̀lú owó tí o ya ènìyàn àbí nǹkan tó ya ènìyàn pẹ̀lú ẹni tó yà áti nǹkan tí o ní fi owó rẹ̀ ṣe ní àsìkò náà." Ati ìgbà yen ni mo ti ko ẹkọ yìí pe owo ti mo ba le bù ènìyàn nìkan ni mo le ya ènìyàn. Mi ò bá ènìyàn yá, fi ara mi sí ipò tí ò dá láti ya ènìyàn lówó mọ́." Mi o de ni kúrò ni ìbí ti o de mi lọrun láti le ran ènìyàn lọwọ tí ìrànlọ́wọ́ tí mo bá fẹ́ ṣe fún ènìyàn tí ò bá ní fi mí sí ipò tí ó máa dẹ̀ emí lọ́rùn, tà rọ mí lọ́rùn, mi ò ní ṣe ìrànlọ́wọ́ yìí.

Sísé oúnjẹ pẹ̀lú igi àti tàbí èédú. Sísé oúnjẹ pẹ̀lú-- méjèèjì ni mo sì ti tọ́wò tí mo ti ṣe dáadáa. Mo ti se oúnjẹ pẹ̀lú igi, bẹ́ẹ̀ ni mo sì ti se oúnjẹ pẹ̀lú èédú ní ọ̀nà tí rí. Mo ri, mo fẹ́ ti èédú yìí, mo fẹ́, mo gbà ju ti iná igi lọ, nítorí iná igi ó máa ń mú kí àwọn ìkòkò ìsebẹ̀ kí ó máa dúdú lẹ́yìn gan-an ni. Ó sì máa ń fa èéfín tí ènìyàn bá ń dáná. Tí igi yìí bá wá jẹ́ igi tí kò gbẹ dáadáa tí ó tutù, a máa kò ní jó dáadáa, kò ní jó dáadáa. Ṣùgbọ́n ṣíṣe oúnjẹ pẹ̀lú èédú ó fẹ́ ní, ó fẹ́ rí bí kí èèyàn ṣe oúnjẹ pẹ̀lú àwọn gas tàbí kí èèyàn ṣe oúnjẹ pẹ̀lú àwọn cooker, cooker electric, ìyẹn tí ó ní iná. Nítorí kò kín mú è ẹn kí ẹ̀yin kòkó kí ó dúdú. Bẹ́ẹ̀ ni kò kín fa èéfín. Ó sì dàbí ẹni pé èèyàn ń fi òòru ń ṣe oúnjẹ ni, ó máa ń yá dáadáa. Nítóótó iná igi àti èédú, ó ní iṣẹ́ tí ó ti-- ibi tí ó da sí. Irú kí ènìyàn fẹ́ se oúnjẹ tí ó pọ̀ báyìí bi oúnjẹ àsè bíi jọ̀lọ́fù rice, ìrẹsì jọ̀lọ́fùù tàbí tí èèyàn bá fẹ́ se bí àwọn tó ń ṣe epo tó fẹ́ se ẹyin tàbí bóyá èèyàn fẹ́ ṣe, bóyá èèyàn fẹ́ ṣe a-- èèyàn fẹ́ dín gààrí tí ó pọ̀, èèyàn lè fi èédú ṣe. Nípa báyìí iná igi ó ní, ó ní ṣe, ó-- ààyè tí ẹ̀ ó wúlò ju iná èédú ní irú abala bí eléyìí. Iná igi fún àwọn oúnjẹ ńlá ńlá wọ̀nyí ó máa máa ń jẹ́ kí ó yá. Iná igi fún àwọn oúnjẹ ńlá ńlá wọ̀nyí ó máa ń jẹ́ kí ó yá. Tí èèyàn bá fẹ́ se oúnjẹ, oúnjẹ ńlá bí ìrẹsì jọ̀lọ́fùù fún àsè, fún àríyá tó pọ̀ tàbí gààrí dídín tàbí àwọn tó ń ṣe ẹyin fún epo, iná igi máa n wúlò ju iná èédú lọ nítorí ó máa yá. Àgàgà tí èèyàn bá rí igi tí ó gbẹ dáadáa ní àkókò yìí. Ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ se oúnjẹ nínú ilé, mo sì fẹ́ràn èédú. Èédú sì wúlò ju igi lọ nítorí iná igi wà fẹ́, o ò ní fẹ́ lè da iná yìí nínú ilé. O osì ní, o sì máa fẹ́ kí igi rẹ kí ó gbẹ. Tí òjò bá ń rọ̀ nígbà tí ó ń dáná igi, igi ó máa ń fa kí oúnjẹ yìí kí ó pẹ́ jiná nítorí igi yìí ò ní jó dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ èédú, o lè gbé wọ inú ilé oúnjẹ rẹ nínú ilé láti da iná. Ó sì máa ń yá, ó sì-- kò sì pọndandan kí o gbé wọn jáde. Kò sì ń fa kí ẹ̀yin kòkó kí ó dúdú. Oúnjẹ, mo máa ń lo iná igi nira ju iná èédú lọ nítorí ìgbà mìíràn o lè máa fẹ́fẹ́fẹ́ kí ó tó di wípé ó jó. À, iná èédú báyìí tó bá sà tí ràn, wa máa fi èédú yìí díẹ̀díẹ̀ sínú. Ó sì jẹ́, ó sì, ó sì máa ń yá náà. Ṣùgbọ́n tó bá jẹ́ àsè ńlá ni, iná igi yá jù lọ. Ní ìgbà tí mo lo iná igi fún iná dídá ó pọ̀ gan-an ni. Ṣùgbọ́n mi ò nífẹ̀ẹ́ fún àti ṣe oúnjẹ ilé ju èédú lọ, èédú ni mo fẹ́ràn ni mosì fẹ, ni mo sì rí wípé ó wúlò ju ju iná igi lọ nítorí, nítorí ó máa yá kò sì ńii jẹ́ kí, kò sì ńii fa èéfín. Bẹ́ẹ̀ ni kò sì ń jẹ́ kí ẹ̀yin ìkòkó kí ó dúdú. A tì wípé ǹkan tó tún wà n bẹ̀ ni pé iná igi ó ṣe ń dá ní ọ̀fẹ́ nítorí o lè rí igi gé ní igbó láti, láti dáná. Ṣùgbọ́n èédú ó máa nílò láti rà àbí kí o pa èédú yìí látara igi tí o bá fi dáná tí ó sì kì í n ṣe bẹ́ẹ̀ pọ̀ tó eléyìí tí o bá rà. Ṣùgbọ́n iná igi o lè wọ igbó láti gé igi. Ẹni tí ò bá ní owó ibi tí iná igi tútùn fi wúlò fún àwọn tí ò ní owó ní eléyìí nítorí ó máa ń bá ọ̀fẹ́ dè ni. Ó máa ń bá ọ̀fẹ́ dè.

Aṣọ tí ìdílé máa ń wọ̀ ní ọjọ́ àjọyọ̀ àbí ayẹyẹ ní aṣọ tí à ń pè ní aṣọ ẹbí. Ní ọ̀pọ̀ ìgbà tó bá jẹ́ láàárín ìdílé kan, à, bàbá ilé ló máa ń ra aṣọ ẹbí yìí fún àwọn ará ilé. Bàbá, ìyẹn bàbá báálé ilé ló máa ń ra fún ìyàwó àti àwọn ọmọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ìdílé tí ó, tó, tóro tó jẹ́ àwọn bíi àbúrò bàbá, à, ẹ̀gbọ́n bàbá, àwọn ọmọ ọmọ, àwọn ìyá, ìyá ìyá, ìyá bàbá, bàbá ìyá. Ní ọ̀pọ̀ ìgbà, ẹ́, ó lè jẹ́ wípé, ó lè tó bá jẹ́ ní ọ̀pọ̀ ìgbà tó bá jẹ́ àwọn ìdílé ńlá tó jẹ́ wípé àwọn ọmọ ọmọ ti wà, àwọn, à, àbúrò bàbá, ẹ̀gbọ́n ìyá nkan nkan, arara wọ́n lè ra aṣọ ẹbí yi fúnra wọn. Ṣùgbọ́n wọ́n máa ń yan ènìyàn láti, láti lọ mú aṣọ yi ni. Wọ́n á lọ sí ọjà. Ó lè jẹ́ àwọn ìyàwó ilé. Wọ́n á lọ sí ọjà, wọ́n á mú, wọ́n á mú, à, aṣọ bí onírúurú bí mẹ́ta. Ó máa ń níṣe pẹ̀lú owó tí ó bá wà lẹ́ ẹ̀yi tàpá àwọn ilé bá ká. Tó bá jẹ́, à, nǹkan tí ọwọ́ wọn ká, wọ́n á lọ sí ọjà. Wọ́n lè mú oríṣi aṣọ bí mẹ́ta, mẹ́rìn. Wọ́n á mú wá wọ̀n àwọn ìdílé. Àwọn ìdílé á sì yan ẹyọ kan tí wọ́n fẹ́. Ko to di pé wọ́n wá lọ ra ní ọ̀pọ̀. Won a wa lora opo re, ti won a see wa pín fún àwọn ara ile. Àwọn olùkálùkú á wá mú aṣọ yìí, wọ́n á lọ rán ní ọ̀dọ̀ ení tí ó ń rán aṣọ fún ènìyàn. Wọ́n á lọ rán ní ibẹ̀. Olùkálùkú á sì wọ aṣọ inú ọjọ́ ayọ̀. Nígbà mìíràn, aṣọ yìí máa dá ìjà nílẹ̀ nítorí àwọn mìíràn á fẹ́ aṣọ irú aṣọ báyìí, àwọn mìíràn á fẹ́ irú aṣọ báyìí. Onírúurú aṣọ ni àwọn èèyàn máa ń wọ̀ fún aṣọ ẹbí fún ọjọ́ àjọyọ̀. Ó níṣe pẹ̀lú èṣàpá wọn bá ká. Àwọn mìíràn máa ń lo àdìrẹ, àmìrán lè lo ankara, àmìrán lè lo léèsì tàbí damaski. Ó níṣe pẹ̀lú owó tó bá wà lẹ́ fún olùkálùkú láti fi ra aṣọ tí ọwọ́ olùkálùkú, tí ọwọ́ gbogbo ìdílé lè ká. À, nígbà mìíràn gan tí wọ́n bá fẹ́ ra ankara, ó lè jẹ́ olówó ńlá àbí olówó kékeré tan bá sì ti ra tán. Olùkálùkú á lọ, á lọ rán. Tí wọ́n bá fẹ́ rà, tí wọ́n bá yan aṣọ yìí, àwọn tó lọ yàn náà ló máa bá wọn kó wá láti àwọn ọ̀dọ̀ àwọn tó ń ta, ẹ́, tó ń ta aṣọ ní ọ̀pọ̀. Àwọn tó ń ta aṣọ ní ọ̀pọ̀. Aṣọ ẹbí jẹ́ aṣọ tí àwọn ilẹ̀ Yorùbá ní ìfẹ́ sí gan ni, tí wọ́n sì máa ń wọ̀, tó fi máa ń dá ara wọn mọ̀ wípé ara wa ni ní ọjọ́ àjọyọ̀ tí wọ́n bá ń ṣe. Olùkálùkú máa dá ara wọn mọ̀ wípé ìdílé wa ni ilé yìí. Ìkàn tí wọ́n sì fẹ́ pín ní ọjọ́ náà. Ó lè máa dé ọ̀dọ̀ olùkálùkú. Aṣọ ẹbí jẹ́ aṣọ tí wọ́n fi ń dá ara mọ̀ ní ọjọ́ àjọyọ̀. Nítorí nígbà mìíràn ní ọjọ́ àjọyọ̀ o lè máa jẹ́ ìdílé kan ló máa wà ní ibẹ̀. Olùkálùkú á wà nínú aṣọ ẹbí rẹ̀ láti dá ara wọn mọ̀. Nísìnyí báyìí, aṣọ ẹbí ti jẹ́ aṣọ tó je wi pé kò kì í ṣe ìdílé nìkan ni ó ń lò. Àwọn onírúurú, àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ tí wọ́n bá pè síbi àjọyọ̀ yìí, wọ́n tún máa ń mú aṣọ fún wọn tí wọ́n lè wọ, táa fi dá wọn mọ̀ wípé àwọn ni wọ́n wà wá tí wọ́n bá bá ṣe nǹkan.